Ṣé o máa ń fín tùràrí tàbí tùràrí? Ṣé o má ń fín tùràrí? Èmi ò kí ń fín tùràrí. Mi mọ̀ nípa tùràrí. Ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n máa ń fín tùràrí. Íyẹn ni àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ àjò, àwọn tí wọ́n má ń ṣe àjò, àwọn tí wọ́n ní ìgbàgbọ́ pé tí àwọn bá lo tùràrí yìí pé àwọn ẹ̀mí búburú tó bá yí àwọn ká o máa ma fi wọ́n lẹ̀. Nítorí na fi máa ń fín tùràrí. Ṣùgbọ́n ní tèmi o, èmi ò kí ń fín tùràrí.

Níbo ni o máa ń ra ǹkan? Èmi lerò wípé ẹni tí ó béèrè bí, ó fẹ́ béèrè pé níbo ni o ti máa ń ra ǹkan tó máa ń rà. Ọ̀pọ̀lọpọ̀ ibi ni èèyàn ti lè ra ǹkan tí èèyàn fẹ́ rà. Ìyẹn gbọ́dọ̀ mọ ǹkan tí èèyàn fẹ́ rà kí èèyàn tó mọ ibi tí èèyàn tí máa rà. Ìyẹn gbọ́dọ̀ mọ ǹkan tí èèyàn fẹ́ rà kí èèyàn tó mọ ibi tí èèyàn tí máa rà. Tí èèyàn bá fẹ́ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún alààyè, kì í ṣe gbogbo ibi tí wọ́n ti ń ta ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Ó ní àwọn ibi kan tí a pè ní gáràajì tí wọ́n máa ń to ọkọ̀ sí. Ibe ni mo ti máa ń rà, èèyàn lè ti lọ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Tí mo bá fẹ́ ra àwọn ǹkan bí ǹkan oúnjẹ, ó ní ọjà tí èèyàn máa lọ ra àwọn ǹkan oúnjẹ. Ka ní bàtà tàbí aṣọ ni èèyàn fẹ́ rà, ó ní ọjà mi tí èèyàn máa lọ. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ ọjà ló wà. Ó wà jẹ́ pé tí èèyàn, ó ní tí èèyàn bá ti mọ ǹkan tí èèyàn fẹ́ rà, èèyàn á lọ sí ibi pàtó ibi tí ó ti fẹ́ ra ǹkan yẹn. Fún àfiwé, tí mo bá fẹ́ ra àwọn ǹkan bí oúnjẹ, bí ìrẹsì, bí ẹ̀wà, bí gààrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ọjà oúnjẹ oko ni màá ń lọ. Tí mo bá fẹ́ ra àwọn ǹkan àlùmọ́nì, àwọn ǹkan tó fi ń túnlé ṣe, ọjà èbúté Èrò ni màá ń lọ. Ìyẹn ní ìlú Èkó. Tí n bá fẹ́ ra àwọn ǹkan bí ọtí ẹlẹ́rìndídì àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan táa máa ń mu, ó ní àwọn tó ń ta àwọn ǹkan yíyìn, tó ń ta lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ wọn la máa ń lọ. Nítorí ìdí èyí kì í ṣe ọjà kan péré ni èèyàn máa ń lọ tí eeyan bá fẹ́ ra ǹkan. Ó lojú ǹkan tí èèyàn lè rà ní ọjà kan, ó lojú ǹkan tí èèyàn lè rà ní ọjà mi. Tí èèyàn bá fẹ́ ra àwọn ǹkan bí ǹkan ìkọ́lé, ó tún ní ojú ọjà tí èèyàn máa lọ. Kì í ṣe ọjà oúnjẹ ni èèyàn tí máa ra àwọn ǹkan ìkọ́lé. Tí èèyàn bá fẹ́ ra àwọn ǹkan amúlùdùn, ó ní ọjà tí èèyàn máa lọ. Tí èèyàn bá fẹ́ ra àwọn ǹkan tó fi ń ṣe eré, tó fi ń ṣe eré ìdárayá tàbí pé wọ́n fi ń ṣe àwọn ǹkan tí à ń pè ní sports, àwọn ǹkan bí eré tó ń ṣe àwọn kan máa ń gbá bọ́ọ̀lù kí wọ́n máa sáré, kí wọ́n máa ṣoríṣirí ǹkan bẹ́ẹ̀ yẹn, ó ní ọjà. Ọjà ojú ẹlẹ́gba ni wọ́n ti ń ta àwọn irú ǹkan bẹ́ẹ̀ yẹn. Ibe ni lèèyàn máa lọ. Nítorí ìdí èyí, ọjà ò pin síbi kan. Oríṣi ọjà ló wà tó ń ta oríṣiríṣi àwọn ǹkan méremére. Ibi tí èèyàn bá fẹ́ lọ àti ǹkan tí èèyàn bá fẹ́ rà ló máa sọ fún ni irú ibi tí èèyàn ti máa lọ ra ǹkan tó fẹ́ rà yìí. Kì í ṣe pé èèyàn kọ̀ lọ sí ọjà kan, ibi tí wọ́n ti ń ta aṣọ, à lọ́ ń fẹ́ ra bàtà ńbẹ́. Tàbí ibi tí wọ́n wá ti ń ta oúnjẹ, à lọ́ ń fẹ́ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńbẹ́. Tàbí tí bá pọ́n ta àwọn ǹkan àlùmọ́nì ilé tàbí ǹkan tó fi ń kọ́lé, à lọ́ ń fẹ́ ra aṣọ ńbẹ́. Àwọn irú yẹn kò ṣe é ṣe. Ibi tí wọ́n bá ti ń ta ǹkan tó fẹ́ rà gangan, ibẹ̀ ló máa kọrí sí. Ǹkan tí èmi máa ń ṣe nìyẹn. Ọ̀lọ́huń máa yekáríí ogun alárìnká.